Mi kì í dé l'akókò o. Tó bá yẹ pé nǹkan kan ṣe mi lateness, mo máa ń letí lọ sí school gan. Torí mi mọ bí mo ṣe ma ń letí náà, gbayi boya mo jí ní boya bí seven, alámù máa jí mi ní seven, mo máa sùn padà. Mo ń ta tí ti mo bá wá jí ní 7:30 yẹn, màá lọ sínú bathroom, màá lọ ṣàlùwàlá tán. Mo máa lọ womu oúnjẹ tí mo sè ní alẹ́ àná, tí màá ti womu oúnjẹ ibí tí mo ti máa ti mọ wẹ̀. Só tí ba wá ti wẹ̀ tán báyìí, màá fọnú. Kitchen mo ti máa ti fọnú tán ní kitchen, mo máa bu oúnjẹ mi, mo máa jẹ, mo máa múra. Nítorí pé mo ṣe bí i one hour thirty minutes, mo máa ń pẹ́ púpọ̀ láti múra tán. So, mi n lè máa pẹ́. Mi kì n dé. So, mo máa ń letí gan That's one thing about.

Rárá o, mi ò tí ì lè ní, mi ò tí ì máa ṣiṣẹ́ akẹẹkọ ní ilé ìwé gíga university. Lóòótọ́ mo, mo ní ìgbàgbọ́ pé beenì ijo kan tí máa sì gba àwọn òṣìṣẹ́, ṣùgbọ́n kon ń ṣe irun le, òṣìṣẹ́ kan kọ́ kúrò lẹ́nu iṣẹ́, kan kúrò lẹ́nu iṣẹ́ rí. Mo si ni time tí mo fi máa ku ní ilé ìwé gíga, mo wà ní 400 level, mò ń ṣe. Though, microbiology ni mò ń ṣe, kò tọ́ anatomy, ṣùgbọ́n báyìí mo ti ṣe anatomy. Mo ti ṣe anatomy báyìí. Tó bá di bi june ọdún yìí, oun ní mò máa graduate kúrò anatomy, kúrò anatomy, mo máa, mo máa.

Mo máa ń pe èrò àwọn ọmọ síte mi torí àwọn olóyìnbó. So tí àwọn oníbàrà mi, mo jẹ́ rán aṣọ, aṣọ ni mo ń rán, aṣọ obìnrin lásán ni mo ń rán o, tí àwọn oníbàrà mi bá wá, tí wọ́n bá fẹ́ gbéṣẹ́ fún mi tí wọ́n bá bá mi sọ̀rọ̀, mo máa ní sùúrù fún àwọn oníbàárà mi. Ohun tan bá fẹ́, mi i kí n yájú sí àwọn oníbàárà mi. Ṣùgbọ́n awọ́n wipè bí ìjà bí ìjà ni wọ́n fẹ́. Sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́, mo máa gbọ́, mo máa rò ó, mo máa tún rò ǹkan tí wọ́n sọ. Bóyá ǹkan tó, tó bá jẹ́ pé ǹkan tó mọ pọ̀lọ wà ní, mo máa rò ó, mo máa rònu si, mo sì máa gbọ́. So mo máa ń gbọ́ èrò àwọn oníbàárà mi. Business mi fi ń grow. Ẹnikẹ́ni tí kò bá ra mọ́ ti ẹ̀, business rẹ̀ ò ní mọ́ grow. Ojú kan.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ náà jẹ́ àjọ̀dún ọjọ́ ìbí mi púpọ̀ torí pé ó jẹ́ ọjọ́ kan rẹ́kún ẹ̀kan ló máa ń ó dà jẹ́ ọjọ́ kan ìyàtọ̀ tó túnmọ̀ sí pé mo dàgbà sí i. Nígbà ọjọ́ ìbí mi, mo máa ń rò ibi tí mo ti dàgbà sí i, tí mo ti grow, àwọn nǹkan tí mo ti lose àti àwọn nǹkan. Ọjọ́ ìbí mi jẹ́ ọjọ́ kan pàtàkì jù lọ sí i. Mo níìfẹ́ kí ń má ṣe àjọ̀dún ọjọ́ ìbí mi ṣùgbọ́n mi ò tí ì láti ṣe àjọ̀dún ọjọ́ ìbí mi láti ìgbà tí mo ti ń ṣe ọjọ́ ìbí, mo máa fẹ́ràn láti ṣe ọjọ́ ìbí mi, àjọ̀dún ọjọ́ ìbí mi ọdún yìí tó máa wáyé ní May 21 April oṣù kẹrin tí ìyẹ́ ọdún tó ń bọ̀ tí mo bá lọ lọ́wọ́ máa wù mí kí n ṣe.

Mi kì í mu òògùn lójoojúmọ́, ṣùgbọ́n lẹ́kọ̀ọ̀kan nígbà mi, tí mo bá ti ní ulcer crisis bóyá mo ti jẹ oúnjẹ tí kò yẹ kí n jẹ àbí mo di àbí mo di nǹkan tí kò yẹ kí n ṣe tó wá ń fún mi ní indigestion àti acid indigestion àbí heartburn, tòun a máa lo òògùn lójoojúmọ́, máa lo òògùn lójoojúmọ́, mi ò ní choice. So, mi kì í lo òògùn lójoojúmọ́, unless tí mo bá ní ulcer crisis mi. Mi advise pé máa lo òògùn lójoojúmọ́ torí o máa n-- ó lè ye week tó bá ní terminal sickness, ó lè serious, mó gbàdúrà fún wọn kí Ọlọhun heal wọn soon torí terminal sickness tí ẹ̀yàn bá ń lo òògùn lọ́la. Rárá mi So mi kí n lo òògùn lójoojúmọ́ unless crisis.

Tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń fẹ́ràn láti máa gbọ́ orin. Solo music, àwọn soft music. Ó máa ń help mi púpọ̀. Ìgbá mi, mo máa ń fẹ́ ní, ehn, motion sickness. Ó jẹ́ kí n fócus, kò ní jẹ́ kí ń máa ní problem. Mo máa ń fẹ́ràn láti máa gbọ́ orin gbọ́ orin ni mo kan máa wo Spotify mi lọ. Mo ní àwọn playlist mi, tori mo oríṣiríṣi ni. O depend lórí mood mi. Playlist mi ń gba mi jẹ bi ìkan ọmọ aleh, ìkan fọlá. Ìkanni náà wà tó consist everything. Àti Russian, se Russian ni àbí Spanish ga yi kamin. Mo máa ń gbo orin láti máa gbo orin tí mo bá ń travel.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Ìbàdàn mo n school ni Èkìtì, Ọ̀yẹ́ Èkìtì to be precise. So tí mo bá wálé fún ọdún tàbí fún ọlidé, tí mo Ibadan irìn àjò iyẹn dẹ leleyi bi four to five hours ni. Lóòótọ́ mi ò really like irìn àjò. Mi ò like ki máa pé nínú mọ́tò ki n máa rìnrìn àjò, four hours, kató wasọ pé four hours. Ṣùgbọ́n mi ò ní choice. Mo máa ń rìnrìn àjò. Mo máa ń rìnrìn àjò. Mo ti rinrin ajo ri, mo dà máa ń rìnrìn àjò ní from time to time. Kòn ṣe nkan túntùn símí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà. Mo yan ọ́lẹ́ gan, ṣò ó mi really like ki máa dáná. Tí mo bá lówó lọ́wọ́, ó máa better kin lo sí ojú òpópónà kì í lọ, ju pẹ́ kí n lọ dáná lọ. Rárá, ju pẹ́ kí n lọ dáná lọ. So mo like kí ma ra wọ́n, àti pé ní ọyẹ́ oúnjẹ tí a máa ń rà kò rí lè wọ́n torí pé school area ni pẹ̀lú two thousand. Mo máa rí jollof rice àti torí ẹ, ó mu mí fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Tí, tí mo bá lówó lọ́wọ́, inú mi máa dùn láti máa ra won lọ. Bẹ́ẹ̀ni, mo like láti máa ra oúnjẹ ní òpópónà gidi.

Báwo ni o ṣe máa ń jí l'òwúrò? Bi mo ṣe máa ń jí l'òwúrò tí mo bá jí, mo máa dìde, mo máa dúró fún bóyà bí after thirty minutes. Aà mo wẹ̀ fún wọn, bo ṣe ń fún, one minute ni mo tó máa, mo tó máa wá dìde lórí bed. Tí n bá ti wá dìde lórí bed, màá ọ́ kọ lo bathroom máa lọ tọ̀, tí mo máa ṣàlùwàlá. Máa ṣàlùwàlá, mo máa wá lọ kírun. Tí mo bá ti kírun, màá wá lọ sun padà. Mo máa wá dúró dè àwọn àbúrò mi kan dáná tán. Dáná tán, mo máa wá jẹ rice. Ọmọ kan wà n bí yìí, ko mo náà dà. Ṣùgbọ́n à ko maa ba jẹ oúnjẹ rẹ̀ bẹ́ẹ̀ kí láti máa rán ọmọ àbúrò rẹ̀ níṣẹ́. So kan tó dára ewà ṣá bí i, bí i two hundred and twenty five. To n bá sá, mo sun ni, èmi ó máa wọ̀ wọn lórí, nínú, lórí bedi. Te bá sá ṣetán, màá sá wá jẹ. So máa le jẹ rice, màá de bẹ̀rẹ̀ sí ní máa tẹ phone padà. Mo sì máa ń lo òwúrọ̀.

Bẹ́ẹ̀ni, mo níwà dára tí mo bá ń jẹun. Alẹ́gbẹ̀ẹ́ mi kò ní gbọ́ bí ẹnu mi ṣe ń dún yàtọ̀ sí àwọn kan tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí. Wọn máa máa jẹun bí i, bí i tortoise sì nì nínú yàrá, ni maa gbọ́ bọ́ n ṣe máa ń ṣe. Wọ́n tún wa máa ronu, wọn tún máa rojọ wọ́n tún maa rò jọ, bó ṣe ń jẹun. Tóbá wá rò jọ ń jẹun, wọ́n tún ní mú omi sẹ́gbẹ̀ẹ́. Wọn wá e ṣì máa rètí kọmọ kan lọ bá wọn? So wọ́n mo tún wa mọ parí wo, wọ́n mo ń jẹun, wọ́n mo sọ̀rọ̀ tọ́ba. N, mo níwà tó dára tí mo bá ń jẹun. Mi kì n, mi dè kì n jókòó sórí ẹrù aṣọ mi yàtọ̀ sí àwọn kan. So níwà dára tí mo bá ń jẹun wà mí dára gidi gan.

Bá n sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn o. Kí ń máa dúró síwájú ìta boyay ìta kíláàsì. Wọn pè mi jáde ní kíláàsì pé.

Mo máa ń ṣe ní ọjọ́ Saturday. Saturday nìkan mo máa ń ṣe. Ìgbà tí mo bá lò ńǹkan tí mo bá ṣe láti máa dédé sun Friday. Mi kì í gbálẹ̀ lójoojúmọ́. Mi kì í gbá ilẹ̀ láti gbà ọ̀nà alaalẹ́ tí mo bá fẹ́ sùn. Tó bá dé ọjọ́ Saturday, mo máa wá fọ ṣọ, gbá ilẹ̀. Mo máa fọ bedsheet mi every Saturday. Mo máa gbá ilẹ̀. Tí mo bá ti gbá ilẹ̀ tán, mo máa mop. Tí mo bá ti wá fọ ṣọ tán, mo máa wá gbe lọ sí bathroom Mo máa lọ fọ bed too. Tí mo bá ti wá fọ bathroom, mo máa ti pọn omi sínú ilé mi. Tí mo bá ti wá pọn omi sínú ilé mi tán, mo máa wá, tí mo bá ti wá bó àtàná tán mo máa wá dáná bí tí wọ́n. Mo máa wá lọ wẹ̀ nígbà tí oúnjẹ bá wà lórí iná. Oúnjẹ bá ti wá, tóúnjẹ bá fi máa jiná, èmi náà kí ọmọ máa dé lọ sáàfù oúnjẹ mi. Tí mo bá ti wá jẹun tán, mo máa ma tẹ fóònù mi tí mo fi máa sùn. Ìgbà tí mo bá ti fi máa jẹun a ti bọ́ sí ìrọ̀lẹ́, máa lọ gbátẹ́gùn. Bá dẹ̀ tí gbátẹ́gùn, bóyá mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kankan tó bá wà lá around. Tó bá dẹ̀ sí, nǹkan máa stroll lọ sí school gate. Mo dẹ̀ máa padà wá sílé mi. Ǹjẹ́ máa wá, máa wọ inú yàrá mi.

Mo máa ń tọ́jú ara mi jẹun lásìkò tó tọ́, mo máa ń tètè jẹun torí pé mo ní ulcer. Mo dẹ̀ kin jẹ àwọn oúnjẹ tó láta, mi ò kí ń jẹ oúnjẹ tí wọ́n ti fi yà bí i oúnjẹ olóróró. Mo máa ń make sure pé mo wẹ̀ ni emeji lòjúmo, mo dẹ̀ máa ń fọnu mi. Mo máa ń wọ aṣọ tó mọ́, mo dẹ̀ máa ń, mo dẹ̀ máa ń fọ aṣọ mi lóòrèkóòrè. Mo dẹ̀ máa ń fọ àwọ̀tẹ́lẹ̀ mi ni gbogbo ìgbà lójoojúmọ́ tí mo bá wẹ̀. Fọ àwọ̀tẹ́lẹ̀ mi tẹ́lẹ̀. Oúnjẹ tí mo dẹ̀ máa ń jẹ, mo máa ń mú oúnjẹ náà lọ́wọ́rọkọ, kon se oúnjẹ tútù. Mo sì máa ń mu omi, mo máa ń mu, ó máa ń jẹ́ omi tó clean, bottled water, ẹ̀kọ́ kokan pure water. But mo máa ń make sure pé omi tí mo bá mu ó jẹ́ omi tó clean. Bi dittol náà, mo máa ń fi sómi tí mo bá fẹ́ fi wẹ̀, mo dẹ̀ máa ń make sure kí a fi inura tán, ó máa jẹ́ tówel tó clean. Mo dẹ̀ máa ń fọ tó wẹ̀ mi ló-- mo dẹ̀ máa ń fi ìpara tó lè pa àwọn kòkòrò, nǹkan àfojúrí. Máa dẹ̀ wọ aṣọ tó mọ́ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ bora bora. Nígbà, torí pé níbi tí mo wà, window net tó wà lójú, so ẹ̀fọn máa ń wọlé. Tí mo bá da aṣọ búra, ẹ̀fọn máa ń mú. Mi ò fẹ́ràn láti máa da aṣọ bora, but torí pé ẹ̀fọn máa ń ṣe é máa da aṣọ bora. Tí mo bá lọ sí school, kì ń jẹ mí, so èmi nìkan mo dẹ̀ ń dá gbé ìhòhò ni mo máa ń sùn ní school. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti dé sí Ìbàdàn, ó dẹ̀ máa ń jẹ́ k'óru mú mi pẹ̀lú. Tí mo bá lówó ó máa wùmí kí n ra dúfèé. Though, kòó ṣe pé mo máa n lọ sùn jẹ́ kí inú yàrá mi kó tún, tún bọ̀ọ̀ sùn. So mo máa ń fi aṣọ bora mi ní ẹ̀kọ́ pé gbogbo ìgbà ni mo máa ń fi aṣọ bora.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán especially tí mo bá sẹsẹ ra aṣọ tuntun tó wù mí, aṣọ tuntun tí mo fẹ́. Ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti jí fóònù mi lọ nígbà 2024, mi ò lè ya àwòrán mọ́ torí fóònù kékeré o rí rẹ̀ kò kín dàbí fóònù tí mò ń lò tẹ́lẹ̀. Ṣùgbọ́n tí mo bá-- ibi tí mo ti máa rí fóònù gidi, mo lè ya àwòrán, mo lè ya àwòrán púpọ̀. Though mo like, mo fẹ́ràn láti máa ṣe fídíò púpọ̀. Tí mo bá lówó, mo máa fi máa ya àwòrán torí àwòrán jẹ́ nǹkan tó máa ń jẹ́

Mo ṣì máa ń ṣètò àwọn, ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Mo máa ń ṣètò ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́ lọ́dọ̀ tí mo fi máa, fi máa rọra láti sọ̀rọ̀, láti mọ nǹkan tí mo fẹ́ sọ. Mo fẹ́ràn láti máa mind the business mi. Mi oò fẹ́ràn kí wọ́n, kí n máa le bá sọ̀rọ̀ olọ́rọ̀. Torí ẹni tí ó bá sọ̀rọ̀ lọ́rọ̀ tó bá dì, wọ́n ṣòro ti ẹ ná. So torí ẹ ni mo ṣe fẹ́ràn láti, láti mọ nǹkan tí mo fẹ́ sọ láàárín àwọn ẹlẹgbẹ́ mi. So mo máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n má sọ̀rọ̀ jù. And mo de máa ń gbìyànjú láti sọ̀rọ̀ nípa nǹkan tí ìparí. Mo dẹ̀ máa ń ronú dáadáa lákìn tó sọ̀rọ̀. Torí ẹni tí kò bá láwùjọ, wọ́n á rí bí oníyẹ̀yẹ. So mi kì í sọ̀rọ̀ jù láti jẹ́ pé nípa nǹkan tó mu ọ́polọ wá, òun ni mo fẹ́ sọ láàárín àwọn ẹ. Mi kì í sọ̀rọ̀ jù ṣùgbọ́n mo máa ń sọ, yóò mu ọ́polọ wá kò dẹ̀ ní jẹ́ ǹkan yẹ̀yẹ láàárín àwọn ẹkẹgbẹ́ mi. Mo se máa ń jẹ́ kó yé ó jẹ́ nú láàárín àwọn ẹkẹgbẹ́ mi dáradára, láàárín àwọn ẹkẹgbẹ́ mi.

Wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ máa ń pọ̀ lójoojúmọ́, tó bá di ọjọ́ tó bá di púpọ̀ lọ́wọ́ mi torí iṣẹ́ aránṣọ obìnrin ni mo ń ṣe. Mo bá ní iṣẹ́ púpọ̀ lọ́wọ́, mo máa kọ́ fi bí boyà wákàtí bí méjì mo máa fi gé aṣọ náà torí mo máa ń kọ́ ní YouTube kin tó gé aṣọ mi. Mo máa farabalẹ̀ dáradára. Mo fẹ́ gé kí n tó bẹ̀rẹ̀ sí ní máa gé. Ìgbà mí láti lọ wo fídíò àwọn tó ti rán aṣọ náà kí n lè wà mọ̀ pé nǹkan tí mo fẹ́ gé ó dà mí lójú. Só tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní gé, mo máa gé ó. Lẹ́yìn ìgbà tí mo bá gé tán, mo máa wá gbé e bọ́ sórí machine. Mo máa rán aṣọ fún bóyá bí wákàtí méjì náà tí mo bá ti rán aṣọ méjì àbí jù bẹ́ẹ̀ lọ, mo máa wá gbe lọ sí lọ. Mo máa lo aṣọ náà. Máa sì make sure pé ó gbé ẹwà aṣọ náà já. Aṣọ náà já dáradára tó fi gbé ẹwà rẹ̀ jáde. Inú nylon tí mo fẹ́ fi gbe lọ fún àwọn oníbá.

Kí ni àwọn ìdojúkọ tó ní ní àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ rẹ? Ìdojúkọ pọ̀ tó wà níbi iṣẹ́ mí o tó bá rán aṣọ tó bá gé, ó le máa ri bí oníbàárà rẹ ṣe fẹ́ jẹ ko nípa bóyá ó ti ṣe àṣìṣe kékeré. Oníbàárà leleyi wọn á bọ̀ jà pé aṣọ wọn náà kò rí bí wọ́n ṣe fẹ́. Míràn o le máa rán aṣọ lọ́wọ́ kí abẹ́rẹ́ maṣiini maṣíìnì rẹ kó mú ọ lọ́wọ́ kó jẹ̀ jẹ́ ki o de ṣe ó lè ṣe. Ìgbà mìíràn kó máa lọ aṣọ náà torí kí iná lọ́yàn náà, kí iná sì jó aṣọ, kí iná sì jó aṣọ, o ò ní choice ju ko ẹṣẹ lọ ra aṣọ mìíràn, oníbàárà rẹ kò bá wọn gé style ko ba wọn ge style wọn again le diẹ tori o o sọọti nipa owó tó ti gbà lọ́wọ́ oníbàárà rẹ tẹ́lẹ̀. Ó dẹ́ mọ́.

Mo máa ń ka ìwé mi. Ìgbà kigbà ni mo lè ka ìwé. Ìgbà mìíràn, mo mọ̀ ọ́n ní bó ṣe bí wákàtí méjì ló jojúmọ́. Ìgbà mìíràn sì ní eléi mi kò ní wù mí tó yẹ pé mi ní ká nǹkan kan. Tó bá ti wá di ìgbà exam, à mo ìwé kò sì kí ń bá ara wọn mọ́ ṣùgbọ́n kò ṣe bí mo jẹ́ ń ṣe lónì ṣe. So, mo máa ń ka ìwé mi, Ọlọ́run sì máa ń rán mi lọ́wọ́. Àtìgbà tí mo ti ń ka, ó ń jẹ́ kí. So, tí mo bá ti ka ìwé, mo máa ń list bí mo se fẹ́ ká. Mo de máa tún ṣe timetable ìwé kíkà. Ìgbà mí, mo máa tẹ̀lé timetable ìwé kíkà timetable náà. Ìgbá tí mo bá tẹ̀lé timetable náà, semester tí mo bá serious three point eight. Ṣùgbọ́n semester tí mo bá serious, mo máa ní bí three point GP, GP mi. Mo máa ń ka ìwé mi dára, gbìyànjú láti cram èwọ̀lé. Ìgbà mí, mo sì máa ń kọ́ wọlé, mo sì máa gbé fún wọlé. Mo sì máa gbé fún wọlé ìwé tí kò bá orí. Yóò gba mí exam halll. Ìwé tí òfin náà exam òun. So ìgbà mí, mo máa ń gbé ìwé wọlé. Kò sí ẹniti ó kí nǹgbe.